Òótọ́ ọ̀rọ̀ ó máa ń korò, mo ní ẹ kìí fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀. Ẹ̀èyan ló wà ní school èèyàn ló ń kọ́ ọmọ. Mo ní ẹ̀yin lẹ̀, mo ní parents lo ẹ, ẹni tí ò fẹ́ gbọ́ òt- mo ní tó bá jẹ́ hospital ni dókítà tí ń sọ fún mi (bẹ́ẹ̀ni) pé. Tètè lọ ra kinni yìí, mo ní ẹ ní, ẹ ní argue pẹ̀lú doctor lẹ́ẹ̀kan. Mo ní pàápàá ẹ máa sáré jáde. Tó bá jẹ́ babaláwo ló jòkòó, ló ní pé lọ já ewé aṣágba wá.